Kókó ẹ̀kọ́ wò ní o fẹ́ràn jù nígbà ewé? Ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ewé oun ni ẹ̀kọ́ ìmọ̀ nípa nǹkan abẹ̀mí àti ènìyàn ni, àti ẹranko. Nítorí ẹ̀kọ́ yìí fún mi ní àǹfààní láti mọ bí nǹkan abẹ̀mí ṣe máa ń ṣe ìgbésí ayé wọn.

Ṣé o mọ bí a ti ṣe ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Fún àpẹẹrẹ bí nǹkan ò bá dára tí ó dàrú, mo lè tún ṣe pẹ̀lú àwọn ìmọ̀ tí Ọlọ́run fún mi. Tí nǹkan tí ènìyàn bá rà tí kò bá dára tó, a lè tún ṣe pẹ̀lú, pẹ̀lú bóyá nǹkan tí a fi igi ṣe ni àbí nǹkan tí a fi amọ̀ ṣe, tí irú àwọn nǹkan báyìí bá dàrú, a á tún ṣe. Tó bá sì ṣẹ́ pé àwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú owó àbí ọrọ̀ ajé náà ni, a á tún mọ bí a ṣì lè tún wọn ṣe.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń lò nígbà tí mo bá wà nínú ìlà. Ni ìgbà mìíràn, mo lè wo àsìkò tí mo fẹ́ bẹ̀rẹ̀ ǹkan láti fi ṣe iṣẹ́ mi. Ni ìgbà mìíràn sì níyìí, màá ti kó àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jọ láti jọ ṣe iṣẹ́. Léle yìí tí yóò mú lílo àkókò mi kó ní ìtumọ̀

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Oríṣiríṣi ọ̀nà ni mo fi máa ń rántí àwọn àdéhùn mi. Alákọ́kọ́ ni bí ẹni tí mo bá ṣe àdéhùn fún tó bá ra mi ní etí. Eléèkejì ni pé mo máa ń kọ àdéhùn mi kalẹ̀ sí inú ìwé láti lè rántí. Elẹ́ẹ̀kẹta ni wípé màá máa sọ fún àwọn ènìyàn láti ran mi létí nígbà mìíràn. Elẹ́ẹ̀kẹrin ó ni ìlò fóònù mi láti ran mi létí àwọn àdéhùn mi.

Ṣé o mọ bí a ti ń pẹja? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń pẹja torí pé pẹjapẹja ni ìyá bàbá mi. A máa pa ẹja tútù, eléyìí tí won le fi se ọbẹ̀. Ni ìgbà mìíràn sì ni yìí, àwọn ènìyàn máa lọ sí odò láti lọ pa ẹja. Eléyìí tí a mọ̀ nípa re náà.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìdárayá. Ni oríṣiríṣi ọ̀nà sì ni mo fi máa ń ṣe ìdárayá tèmi. Ni ìgbà mìíràn, mo lè ṣe ìdárayá ní orí pápá eleyi yìí tí èmi àti àwọn, àwọn ọ̀rẹ́ mi tí a jọ máa ń ṣe. Ìmíràn nínú ìdárayá ni eleyi ti mo máa ń bá àwọn ọmọ kéékèèké ṣe. Ni ìgbà mìíràn sì ni mo sì máa ń kọ́ àwọn ọmọ kéékèèké náà ní eré ìdárayá.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ ní ojoojúmọ́? Ìgbà mẹ́wàá ni mo máa ń lo fóònù mi ní ojoojúmọ́. Mà á lo fóònù mi ní àárọ̀ kùtùkùtù nígbà tí mo bá fẹ́ máa lọ mọ́ṣáláṣí láti fi wo aago. Lẹ́yìn eléyìí, mà á lo fóònù mi láti fi ka kùránì. Lẹ́yìn eléyìí ni mà wa lo fóònù mi láti fi máa se oríṣiríṣi iṣẹ́ lórí Íńtánẹ́ẹ̀tì.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Oríṣiríṣi ọ̀nà tí mo fi máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ mi ṣiṣẹ́ ni àwọn ọ̀nà, ọ̀nà tí, ìtọ̀nà tí àwọn tó ní iṣẹ́ gbé kalẹ̀ tàbí ká sọ pé òfin tí àwọn tí ó ní iṣẹ́ gbé kalẹ̀ láti fi bá ara wa ṣiṣẹ́. Àwọn òfin yìí náà ni mo fi máa ń lò fi bá wọn ṣiṣẹ́ pẹ̀lú ìwà dáadáa àti ìwà ìrẹ̀lẹ̀

Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò erọ̀ rí? Bẹ́ẹ̀ni, mo ti bèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn olùṣètò orí ẹ̀rọ. Ní ìgbà tí wọ́n máa ń ṣe àwọn ètò ìjìnlẹ̀ Yorùbá ni wọ́n máa ń fi àwọn ohùn sílẹ̀, eléyìí tí oníkálukú sì máa fi, tí ó fún oníkálukú ní àǹfààní láti sọ òru ìrànlọ́wọ́ tí wọ́n bá fẹ́. Ni ọjọ́ yẹn, mo fẹ́ ìrànlọ́wọ́ fún ìlú mi ní orí iná tí wọ́n ò mu dé, ni mo si tọrọ ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn olùṣètò ẹ̀rọ kí wọ́n bá wa sọ fún ìjọba kí wọ́n ṣe iná sí ibùgbé wa.

Ṣé o ti lu etí rẹ? Rárá, mi ò tí ì lu etí mi. Àwọn obìnrin ni ó máa ń lu u etí wọn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọkùnrin tí mo jẹ́, kò sí hun tí mo fẹ́ fi eti lulu ṣe. Àwọn tí ó jẹ́ ẹlẹ́sìn mìíràn ni ọkùnrin tó máa ń lu etí, ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí Mùsùlùmí, mi ò kí lu etí.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Ìpàdé mi pẹ̀lú oníbàárà, o máa ń jásí ìmọ̀ nípa ìdẹ́ wọn. Ni àkọ́kọ́, màá ti wá gbogbo ǹkan tí oníbàárà mi fẹ́ kalẹ̀ kí wọ́n tó dé. Ni elẹ́ẹ̀kejì, màá se oúnjẹ kalẹ̀ fún wọn. Nígbà tí mo bá sì rí oníbàárà mi, tẹ̀ríntì ọ̀yàyà ni mo fi máa ń pàdé oníbàárà mi.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ méjì ni. Àkọ́kọ́ ni wípé mo fẹ́ lọ sánlẹ̀ ní oko, ẹlẹ́ẹ̀kejì ni wípé mo fẹ́ lọ gbá bọ́ọ̀lù ní ọjọ́ ìsinmi tí a mọ̀, ẹlẹ́ẹ̀kẹta ni wípé màá tún ilé ṣe.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Àwọn oníbàárà mi mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ọpọlọ àti ìmọ̀ ìjìnlẹ̀ nípa ohun kan tí wọ́n fẹ́ àti má ṣe ǹkan tí wọ́n ò fẹ́. Fún idí eyì, mi kì í sọ̀rọ̀ pẹ̀lú ariwo, mi kì í sọ̀rọ̀ pẹ̀lú ìbínú fún oníbàárà mi. Mo máa ń sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ni ọ̀pọ̀ ìgbà máa ń pè wọ́n ní orí fóònù wọn pé ọjà wọn ti wà ní ìkàlẹ̀ láti wá ra ọjà wọn.

Bawo ni o ṣe máa ń tọrọ àforíjìn? Oríṣiríṣi ọ̀nà ni mo fi máa ń tọrọ àforíjìn. Àkọ́kọ́ ni bí ẹ̀sìn Islam ṣe gbé kalẹ̀. Bí mo bá jẹ̀bi, màá tọrọ àforíjìn lọ́wọ́ ẹni tí mo bá ṣẹ̀. Ẹlẹ́èkejì ni wípé tí ènìyàn bá jẹ́ ọ̀gá mi, tí ó bá ṣẹ̀ emí náà, màá tún tọrọ àforíjìn kó má binu. Látara wípé ó jẹ́ àgbàlagbà tàbi o jẹ́ ọ̀gá mi.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ, ó ń jẹ́ bí ọjọ́ mẹ́rin sẹ́yìn. Ní ọjọ́ tí mò ń bọ̀ láti ibi iṣẹ́ ni mo yà sí ilé oúnjẹ tí mo sì ra ìyàn mẹ́rin pẹ̀lú ẹran méjì eléyìí tí ó dà gidi pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí ni mo fi jẹun ní ọjọ́ tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ.

Ṣé o mọ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń se oúnjẹ. Ọlọ́run fún mi ní ẹ̀bùn bí a ti ń se oúnjẹ dáadáa. Mo lè se ẹ̀wà, mo lè se àkàrà, bẹ́ẹ̀ ni mo tún lè se ẹba, bẹ́ẹ̀ ni mo lè se ìrẹsì. Tí a bá fẹ́ se iṣu, a ó bẹ iṣu. Lẹ́yìn ìgbà tí a bá bẹ ẹ́ tán, a á sín ní omi, a dá sí inú omi, a fi iyọ̀ si, a gbé sí orí iná. Lẹ́yìn ìgbà tí a bá gbé iṣu náà sí orí iná, a á dè é, a sì kó ná bo iṣu náà. Ní ìgbà tí ó bá tó bí ìṣẹ́jú, bí ọgbọ̀n ìṣẹ́jú, a sì á yẹ̀wò. Tí iṣu náà bá ti jinná, a á sọ, a bẹ̀rẹ̀ sí ní ń jẹ ẹ́.

Kí ni ìgbádùn rẹ? Ìgbádùn mi, óun ní kí n ṣe dáadáa pẹ̀lú ọmọnìyàn. Mo mọ ní fẹ́ sí kí n ṣe dáadáa fomọnìyàn púpọ̀ o. Ẹlẹ́ẹ̀kejì ni kí n jọ́sìn fún Ọlọ́run ọba tí ó dá mi, kí n sìn, kí n sìn, kí n bẹ̀bẹ̀ fá ánù, torí pé òun nìkan ni ọba tó máa ń sa àánú. Ẹlẹ́ẹ̀kẹta ni kí n bá àwọn ènìyàn mi ṣeré, àwọn ẹbí mi, ọmọ mi, ìyàwó mi kí n bá wọn ṣeré, kí inú wa jọdùn sí ra wa.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Tí mo bá fẹ́ wẹ̀, nígbà tí mo bá fẹ́ wẹ̀, mo máa ń wọ aṣọ ìwẹ̀ mi. Eléyìí tí ó sì ṣe wípé aṣọ yìí náà ni mo máa ń wọ̀ lọ sí ilé ìwẹ̀. Lẹ́yìn ìgbà tí mo bá wẹ̀ tán, màá bọ aṣọ náà, màá tún sa sí òòrùn kí ó fi lè gbẹ. Kúndíè yìí, mo ní aṣọ wíwẹ̀

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Bẹ́ẹ̀ ni, mo ní nọ́mbà orílẹ̀. Dáadáa, àwọn òbí mi náà ní number orílẹ̀, bẹ́ẹ̀ ni àwọn ẹ̀gbọ́n mi àti àwọn àbúrò mi Gbogbo wa pátápátá la ní nọ́mbà orílẹ̀ Ọjọ́ tí wọ́n bá sì ti bí wa tí ó ṣe díẹ̀, tá a pé bí ọmọ ọdún méjìdínní ogún ni a ti máa ní nọ́mbà orílẹ̀ ní orílẹ̀-èdè tí mo wà.

Ṣé o máa ń na ara rẹ lára? Mi ò kí ṣe didirin, bẹ́ẹ̀ ni mi ò kí ṣe òpònú ènìyàn, mi ò sì ṣe ẹni tí wọ́n ń ṣà sí. Nibiti máa na ara mi, ẹni tí ó bá jẹ́ didirin tàbí ẹni tí wọ́n ń ṣà sí ni ó máa ń na ara rẹ. Fún idí eyì mi ò kí na ara mi.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Ohun tí mo máa ń jẹ ní ọ̀sán, ó pé oríṣiríṣi. Ni ìgbà mìíràn, mo lè jẹ ẹkọ àti mọ́ímọ́í. Ni ìgbà mìíràn, mo lè jẹ àkàrà àti ẹkọ. Ni ìgbà mìíràn, mo lè jẹ iyan pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí. Ni ìgbà mìíràn, mo lè jẹ fùfú pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn dáadáa nítorí wípé tí mo bá lọ sí Mọ́sálásí, màá lo ẹ̀rọ ìrànwọ́ ohùn láti fi pe ìrun. Ẹ̀rọ yìí ni ó jẹ́ kí ohùn mi kó já sókè kí gbogbo ènìyàn tí ó wà ní àdúgbò kí wọ́n lè gbọ́ mi wípé mò ń pe ìrun.

Kíni ó máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ni òwúrọ̀ tí mo bá jí, màá lọ sí mọ́sálásí. Tí mo bá sì tí dé mọ́sálásí, màá kírun fún Elédùmarè Ọba tí ó ṣẹ̀dá sánmọ̀ àti ayé. Màá dúpẹ́, màá sì padà wá sí ilé. Lẹ́yìn eléyìí, màá tún inú ọgbà mi ṣe, màá sì jẹun, màá bọ́ sí ilé ìwé.

Ṣé o má a n bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? N mo lè bínú, mo lè má bínú, bákan méjì ni ìbéèrè yìí ní ìdáhùn rẹ̀. Tí mo bá bínú, á ṣe wípé àwọn ènìyàn tí ó wà nínú ọkọ̀ ni ó mú inú bí mi tàbí kó ṣe dẹ́ẹrẹ́bà, awakọ̀ náà ni ó ń sáré àsàpajúdé tí ó mú kí inú bí mi.

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Mo máa ń kọrin kẹ́lẹ́. Nítorí wí pé ní ẹ̀gbẹ́ mi àwọn ènìyàn náà máa ṣe bẹ́. Tó sì ṣe wípé àwọn ará ilé mi náà a má ṣe bẹ́, bí àwọn ìyá mi, àbí bàbá mi, tí wọ́n bá gbọ́ orin kan wá kọ kálẹ̀.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn. Ni ara àwọn ẹranko ọ̀sìn tí mò ń sìn ni múṣù, tí ẹlòmíràn a máa pè ní ológbò. Oríṣiríṣi ológbò ni mo ti sìn sí ẹ̀yìn. Oríṣiríṣi ológbò ni mo ti sìn sẹ́yìn. Elẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, mo máa ń sin àwọn adìyẹ lóríṣiríṣi. Mo ti sin ẹran rí, mo tún ti sin àgùntàn náà rí. Ṣùgbọ́n eléyìí tí mo máa ń sìn jù ni adìyẹ, mo sì ní bàìbàì.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ tí mo fẹ́ràn jù lọ ni àwọ̀ ewé, àwọ̀ abéwurẹ́. Nítorí wípé àwọ̀ náà dúró fún ìbí, ó dúró fún ìgbéga, ó dúró fún ìṣẹ̀dá ohun kan, ó dúró fún oúnjẹ, ó dúró fún ọ̀pọ̀, ó dúró fún agbára. Ìdí nìyí tí mo fi nífẹ̀ẹ́ sí àwọ̀ abéwérẹ́. Ó dúró fún pẹ̀lẹ́pẹ̀lẹ́, ó dúró fún sùúrù, ó dúró fún àná ní àwọ̀ náà.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Bí mo ṣe máa ń ṣètò owó iṣẹ́ pé ọ̀nà méjì. Nítorí wípé ní ìgbà mìíràn àwọn ènìyàn lè bá mi ṣe iṣẹ́ òòjọ́. Eléyìí tó sì ṣe wípé bí wón bá ti ṣe iṣẹ́ náà tán ni màá pè wón tí màá fún wọn ní owó iṣẹ́ òòjọ́ wọn. Ó lè jẹ́ bíríkìlà, àwọn akọ́lé, ó sì lè jẹ́ dẹ́rẹ́bà. Tí ó bá ṣe wípé àwọn tó ń ṣe iṣẹ́ oṣù ni, bí oṣù bá ti, bí oṣù bá ti pé ni màá pè wón tí màá fún wọn ní owó oṣù wọn.

Ṣé o ní àwòrán lára? Rárá, mi ò ní àwòrán ní ara. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń ya àwòrán sí ara jẹ́ oníwà burúkú, oníwà wahala, oníwà jàgídíjàgan ni wọ́n máa ń ní àwọn àwòrán báyẹn lára. Àwọn tí ó bá tún máa ń ṣe iṣẹ́ ọkọ̀ náà tún máa ń nírú àwọn àwòrán báyẹn ní ara, tàbí àwọn tí wọ́n ń fa igbó. Ṣùgbọ́n ẹni tí kò fa igbó, tí kò mutí, tó tún máa jẹ́ olùkọ́ni bíi ti tèmi tí ń ṣe àwòkọ́ṣe fún àwọn ọmọnìyàn kò ní írú àwọn àwòrán báyẹn ní ara. Fún dí èyí, mi ò ní àwòrán ní ara.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Bẹ́ẹ̀ ni, mo ní orúkọ ìnagijẹ. Eléyìí tí wọ́n mọ̀ mí sí, eléyìí tí ó jọmọ́ tí ó jẹ́ ti bàbá tí ó bí mi. Bàbá mi ni ó ní ìnagijẹ náà. Ṣùgbọ́n àwọn ènìyàn a máa ń fi orúkọ náà pé èmi náà. Òrúkọ náà ni Bámisáyìí. Eléyìí ni ìnagijẹ mi.

Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Àwọn nǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni òótọ́, ìwà ìrẹ̀lẹ̀ àti ìfi ìdùnnú pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá ni ṣe iṣẹ́. Tí òṣìṣẹ́ bá fi tọkàntọkàn bá ènìyàn ṣiṣẹ́, inú ènìyàn a máa dùn, a máa mú kí orí ẹni tó ní iṣẹ́ kó yá. Fún ìdí èyí, mo nífẹ̀ẹ́ òṣìṣẹ́ tí ó máa ń fi tòótọ̀ bá ènìyàn ṣiṣẹ́.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Ohun tí mo máa ń ṣe láti tayọ sí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi ni ìwà dáadáa. Mo máa ń fi ojú tó iṣẹ́, mo sì máa ń ṣe iṣẹ́ mi tí Ọ̀gá wa gbé fún wa gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Mo sì tún máa ń ṣe àwọn ìwádìí ìjìnlẹ̀ lórí bí iṣẹ́ mi ó ṣe dá yàtọ̀ tí yóò gúnrégé tí olùkọ́ni àti àwọn ọmọ tí mò ń kọ́ àtàwọn òbí tí wọ́n fi ní ìfẹ́ sí irú iṣẹ́ mi àtàgbé kalẹ̀ rẹ̀.

Ṣé o máa ń fi tùràrí? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi tùràrí. Ìdí tí mo fi máa ń fi tùràrí ni wípé mo jẹ ẹlẹ́ṣìn mùsùlùmí tí mo bá sì fẹ́ ṣe àdúrà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Máa máa fi tùràrí sí ara fún lílé àwọn àlejaanu àwọn ẹ̀mí àìfi ojú rí dànù.

Ṣé o máa ń jẹ gọ̀mù? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gọ̀mù dáadáa. Mo nífẹ̀ẹ́ sí gọ̀mù púpọ̀ nítorí pé gọ̀mù jíjẹ tí ènìyàn bá ń sá eré kò i jekí ó rẹ ènìyàn. Ìdí nìyí tí mo fi máa ń jẹ gúọ̀mù. Ṣùgbọ́n tí mi ò bá sáré, mi ò kí jẹ gọ̀mù àfi tí mo bá ń sáré nìkan ni mo máa ń jẹ gọ̀mù.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Rárá, mi ò kí ń mu coffee ní ibi iṣẹ́. Tí ó bá ṣe wípé mo máa ń mu coffee ní ibi iṣẹ́, kò bá dára. Ṣùgbọ́n kò sí ẹnì kankan ní ibi iṣẹ́ mi tí ó ń ta coffee. A sì fúnra wa ní àǹfààní rẹ̀ gan láti lọ máa rà ní ọjà. Fún díẹ̀ yìí, mi ò kí ń mu coffee ní ibi iṣẹ́

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Orísìírísìí ọ̀nà ni mo fi máa ń gbọ́ ìró àwọn oníbàárà. Ni ìgbà míràn, mo lè pe àwọn oníbàárà mi láti mọ bí wọ́n ṣe wà síi, báwo ni ọjà wọn, ṣe kíni won fẹ́ kíni kí n bá wọn wá kalẹ̀. Ni ìgbà míràn sì ni yìí, àwọn oníbàárà mi a máa pè mí lórí nǹkan tí wọ́n bá fẹ́. Ni ìgbà míràn, mo lè rán àwọn ènìyàn lọ bá àwọn oníbàárà mi.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ jù? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ jù ni ẹ̀fọ́ ewúro. Nítorí wípé ẹ̀fọ́ náà wúlò fún ara púpọ̀, a máa lé ìbàdànù, bẹ́ẹ̀ ni a tún máa lé jẹ̀díjẹ̀dí dànù ní ẹ̀fọ́ náà. Ẹ̀fọ́ náà tún jẹ́ ẹ̀fọ́ tó ṣe wípé ó wo ọ̀pọ̀lọpọ̀ àìsàn kúrò ní ara. Ìdí nìyí tí mo kinífẹ̀ẹ́ ẹ̀fọ́ ewúro.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Rárá o, mi ò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Nítorí wípé, èrù ènìyàn kò kí n bà mí. Èrù Ọlọ́run ọba tó ṣẹ̀dá ayé àti sánmọ̀ àti àwọn ènìyàn tí ó wà nínú ayé ni mo máa ń bẹ̀rù. Fún ìdí èyí, mi ò kí bẹ̀rù.

Kí ni o máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Ohun tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni tí ènìyàn ò bá ṣe iṣẹ́ tí a gbé kalẹ̀, iṣẹ́ àjọṣe gẹ́gẹ́ bí ó ṣe yẹ kó ṣe, tí ó ń yọ ara rẹ̀ sílẹ̀, tí ó ń dá iṣẹ́ yẹn, tí ó ń dáa dáa mi. Eléyìí lè mú kí ìtara kó wà ní ibi iṣẹ́ pé irú kíni eléyìí? Báwo ni o ṣe ń ṣe iṣẹ́ pẹ̀lú mi? Ṣùgbọ́n tí ènìyàn bá ṣe iṣẹ́ dáadáa pẹ̀lú mi kò ní sí ìtara ní ibi iṣẹ́

Ṣé o ní káàdì ìṣe? Bẹ́ẹ̀ ni, mo ní káàdì ìṣe dáadáa. Mo ní káàdì eléyìí tí mo gbà ní ibi iṣẹ́ mi tí ó ṣe wí pé mo máa ń fi ń ṣe àmì ìdánimọ̀ kí n tó wọ ilé. Kaadi yìí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nọ́mbà tí wọ́n kọ sí ibi bẹ̀ tí ó ń jẹ́ àmì ìdánimọ̀ fún gbogbo àwa tí a ń ṣiṣẹ́ níbẹ̀ àti èmi pẹ̀lú.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Ìgbà tí mo kẹ́yìn lọ rí dókítà ni bí i oṣù mẹ́ta sẹ́yìn, ní ìgbà tí ó rẹ̀ mí tí mo sì lọ sí ọ̀dọ̀ dókítà mi tí wọ́n ń pè ní Dókítà Dare ní ibi iṣẹ́ wọn. Ó ṣe àyẹ̀wò fún mi, ó fún mi ní abẹ́rẹ́, ó sì fún mi ní ọ̀pọ̀lọpọ̀ oògùn. Ní ọjọ́ naa.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wo ìràwọ̀ ní ojú ọ̀run púpọ̀ nítorí pé ó dára gan. Ní ìgbà tí ènìyàn bá jáde ní àṣálẹ́ tí ó gbé ojú sí ojú ọ̀run, a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìràwọ̀ eléyìí tó kéré àti eléyìí tí ó tóbi tí wọ́n mú ojú ọ̀run kó rẹwà láti máa wò. Fún ìdí èyí, mo fẹ́ràn láti máa wo ìràwọ̀

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Rárá, kò sí ọjọ́ tí mo dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí. Ní ìgbà tí wọ́n jí fóònù mi, mo yá fóònù ẹlòmíràn láti fi ṣe àwọn iṣẹ́ tí mo máa ń ṣe ní orí íńtánẹ́ẹ̀tì. Eleyii yìí jẹ́ kí ó rọrùn fún mi àti láti má dúró ọjọ́ kankan.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ ni, mo máa ń sùn ní ọ̀sán. Ṣùgbọ́n ko kí í ṣẹ gbogbo ìgbà náà ni mo máa ń sùn ní ọ̀sán. Tí ó bá sí wípé ọjọ́ ajé ni, mi ò kí ń sùn ní ọ̀sán. Ṣùgbọ́n ní ọjọ́ ìsinmi tí ń ṣe ọjọ́ tí àwọn ènìyàn máa ń lọ sí ibi ìjọsìn tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì máa rẹjú ní ilé ni mo máa ń sùn ní ọ̀sán.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Ọ̀nà tí mo máa ń gbà láti ṣe ìpààrọ̀ ọkàn mi nígbà tí iṣẹ́ mi bá pọ̀ ni pé máa tó àwọn iṣẹ́ náà ní ṣíṣẹ̀ǹtẹ̀lé. Mà á ríi wípé eléyìí tí ó kéré jù ni mo kọ́kọ́ n ṣe. Leyin ígbà tí mo bá ti ṣe tán, mà á tun mu eyì tó tún tóbi tẹ́lẹ̀, eléyìí tó kéré títí tí màá fi parí iṣẹ́ náà.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà dáadáa. Ní ìgbà tí mo bá ra ọjà mi tán, màá wá tún wọ́n ṣe. Tó bá ṣe aṣọ ni, màá fọ̀ ní eléyìí tí gbogbo ìdọ̀tí rẹ̀ yóò kúrò. Tó bá ṣe bàtà náà ni, màá fọ̀. Tó bá wá ṣe wípé àwọn aṣọ tí ó ti dára, tí ó ti mọ́ ni, màá lọ̀ wọ́n. Fún ìdí yìí, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi dáadáa.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Kò sí ìgbà tí mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù ju bí oṣù kan lọ. Ní ìgbà tí mo fẹ́ ṣe ìrìnàjò lọ sí ibi iṣẹ́ ni ọkọ̀ akẹ́rù náà ń bọ̀ tí mo sì ní àǹfààní láti dá wọn dúró pé kí wọ́n jọ́ kí wọ́n ràn mí ní ọwọ́ tí wọ́n sì ràn mí ní ọwọ́ dé ibi.

Ibo ni o fẹ lọ ṣe ìsinmi? Ibi ti mo nifẹ si ju láti lọ ṣe ìsinmi oún ni ilé mi. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ànfàní wá fún mi ní ibi bẹ. Gbogbo nnkan amáyérọrùn oúnjẹ àti gbogbo ǹkan ẹlẹ́rìndòdò ni ó wà ní ilé mi. Fún ìdí yìí, mo nífẹ láti lọ sí ilé mi fún ìsinmi.

Ṣé o fẹ́ràn rìn àtẹ̀gùn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìrìn àtẹ̀gùn dáadáa ṣùgbọ́n mi ò tíì ní àǹfààní àti rìn ní inú àtẹ̀gùn ju tí mo bá gùn ẹ̀rọ alùpùpù lọ. Ṣùgbọ́n bí ọkọ̀ ojú òfurufú eléyìí tí ó máa rìn ní ojú nínú àtẹ̀gùn mi tíì gun ìyẹn rí ṣùgbọ́n mo bí Ọlọ́run kọ́ṣẹ́ mi náà ní ẹni tí yóò máa gùn ọkọ̀ ojú òfurufú. Fún ìdí èyí, mo fẹ́ràn ìrìn àtẹ̀gùn dáadáa.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Ìgbà tí mo kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ ni oṣù kan sí ẹ̀yìn kí a tó gba ọ́ludé. Wọ́n rán mi ní àwọn iṣẹ́ kan, eléyìí tí ó ṣe wí pé ó jẹ́ tuntun ní ibi iṣẹ́ mi. Nípasẹ̀ Íńtánẹ́ẹ̀tì ni tí yóò mọ mú kí ètò ẹ̀kọ́ tí à ń kọ́ àwọn ọmọ kó lọ déédéé kó lọ geere kí ó le máa yé wọn sí gẹ́gẹ́ bí ìbámu tòde tòní. Eléyìí ni nǹkan tuntun tí mo kọ́

Kí ni o máa ń ṣe, kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró dè nǹkan? Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá dúró dè nǹkan ni wípé màá tẹ̀síwájú nínú àwọn nǹkan tí apá mi bá ká kí nǹkan tí mò ń dúró dè kó tó dé. Nítorí wípé kí ni ọ̀pọ̀lọpọ̀ ohun kan tí a bá ń dúró dè ní ìgbà naa kò ì ṣe ọ̀hun nikan ni a ní àǹfààní sí láti lò. A tún ní àǹfààní sí àwọn nǹkan kéékèèké mìíràn na tí ó ń ra nǹkan tí à ń dúró dè ní ọwọ́. Fún di gbogbo àwọn nǹkan kéékèèké bẹ́ẹ̀ ni mo máa ń mójú tó kí nǹkan tí mò ń dúró dè kó tó dé.

Ṣé o ní gíláàsì oorun? Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oorun. Eléyìí tí mo máa ń gbé sí ojú láti wo sánmọ̀, láti wo ibi tí oorun ti máa ń jáde. Mo máa ń sábà n lo gíláàsì yìí ní àárọ̀ ní àti bí aago mẹ́jọ sí aago mẹ́wàá àárọ̀ ni mo máa ń lo gíláàsì oorun mi.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń pàdé àfojúsùn títà mi nígbà tí mo bá ń ṣe títà ọjà. Nígbà mìíràn, mo lè rò wípé mo fẹ́ ta òǹkan mẹ́wàá, ìgbà tí mo bá ṣe ìgbìyànjú lọ síwájú àti sí èyìn, á ṣe wípé mo ta dède ǹkan mẹ́wàá yẹn. Fún ìdí èyí, mo máa ń ṣe àfojúsùn rẹ̀.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Àwọn nǹkan bíi abẹfẹlẹ, bíi òǹkọ̀wé, bíi ìwé, bíi káàdì ìdìbò àti káàdì ìjẹ ọmọlú. Óun ni ó wà ní inú àpò owó mi. Ní ìgbà mìíràn máa ma fi nnkan bíi, àh, ago sínú rẹ̀ pẹ̀lú.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣe ìrìn àjò lọ sí oríṣiríṣi àwọn ìlú. Kéré ìjẹ́ mo ti lọ sí Ọ̀tàn, mo ti lọ sí ìgbàjọ, mo ti lọ sí Osogbo, mo lọ sí Ibadan, mo lọ sí Gbọ̀ngán. Bẹ́ẹ̀ni, mo tún sì rìnrìn àjò lọ sí ìlú Ofà, Ìjàgbó, Ẹ̀rìn lé, Ẹ̀rìn ọ̀ṣun, òkè ìlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ìbọ̀wọ́ ṣùgbọ́n kò í kí í ṣe gbogbo ìgbà náà ni mo máa ń wọ ìbọ̀wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí mo máa ń wọ ìbọ̀wọ́ aṣe wípé mò ń gbá bọ́ọ̀lù ní orí pápá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí a jọ ń gbá bọ́ọ̀lù náà ni a máa ń wọ ìbọ̀wọ́. Ó lè gẹ ìbọ̀wọ́ dúdú, nígbà mìíràn a máa gẹ ìbọ̀wọ́ pupa.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sín? Ọ̀pọ̀lọpọ̀ ohun kan tí mo máa ń ṣe nígbà tí mo bá sín, òun ni pé màá dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba tó ṣe sísín náà fún mi ní ìrọ̀rùn. Lẹ́yìn eléyìí, màá nu imú mi, màá sì nu gbogbo àwọn ikùn tí ó jabọ́ sí ibi aṣọ mi lẹ́yìn ìgbà tí mo sín tán.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ ni, mo jẹ́ ẹnìkan tí ó nífẹ̀ẹ́ sí kó máa ra nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì. Mo ti ra nǹkan ní orí Fesibuúkù, bẹ́ẹ̀ ni mo tuń ra nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì eléyi tí a mọ̀ ní Jíjì. Ni ọjọ́ náà, mo ra ohun tí a lè pè ní ago, bẹ́ẹ̀ ni mo ra bàtà, bẹ́ẹ̀ ni mo tun fẹ́ ra ohun kan tí a máa ń tẹ́ sí inú yàrá báyìí.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn Oríṣìíríṣìí ọ̀nà ni mo fi máa ń kí àwọn ènìyàn. O sún mọ pé ní ìgbà mìíràn, màá ma kúnlẹ̀ kí àwọn ènìyàn tí wọ́n bá jẹ́ obìnrin, tí ó bá ṣe ọkùnrin ni, màá dọ̀bálẹ̀ máa kí wọn. Bí wọ́n bá ṣe àgbàlagbà ọkùnrin, tí ó bá ṣe pé ọ̀rẹ́ mi, ẹni tí a jọ jẹ́ ẹgbẹ́, màá nawọ́ síi, màá bọ̀ lọ́wọ́ tàbí kí a dì mọ́ra wa. Eléyìí ni àwọn ọ̀nà tí mo máa ń fi kí àwọn ènìyàn.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Oríṣìíríṣìí ọ̀nà ni mo fi máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe. Tí mo bá fẹ́ ṣe, màá mú ìwé mi, màá kọ àwọn iṣẹ́ àkànṣe yìí síbẹ̀, màá sì tún kọ bí mo ṣe fẹ́ ṣe wọ́n, ìgbà tí mo fẹ́ ṣe wọ́n àtà aṣikò tí mo gbọdọ̀ parí àwọn iṣẹ́ náà. Eléyìí máa ń jẹ́ kí ó rọrùn fún mi.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Àwọn ìṣòro tí ó wà ní ibi iṣẹ́ mi, mo máa ń pe àwọn tí ó mọ̀ nípa rẹ̀ láti jọ kojú rẹ̀ ni. Mo kò ì kí dá àwọn ìṣòro náà kojú. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo lè pe àwọn tí ó jẹ́ onímọ̀ ẹ̀rọ tí à ń pè ní ẹ̀rọ iná láti wá tun iná ṣe. Ẹ̀, Àra àwọn ọ̀nà tí mo fi máa ń kojú è nìyí, nígbà mìíràn, màá sọ fún ọ̀gá ilé iṣẹ́ irú ìṣòro tí ó wà ní ibi iṣẹ́ tí a sì jọ yanju re papo.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn yíya àwòrán dáadáa àti wípé aláwòrán gangan ni èmi. Nítorí wípé láti ìgbà tí mo ti wà ní kékeré ni mo ti mọ bí wón ṣe máa ń ya àwọn ènìyàn sí inú ìwé eléyìí tí màá fi ìwé mi àti ò sọ́ọ̀kì tí màá fi kọ ohun tí ó dá nípa ènìyàn tí màá sì yà ènìyàn náà tirungbon tirungbon. Mo ya àfá kán ní ìgbà tí mo wà ní kékeré orúkọ àfá náà ni Shehu Ibrahim Nyas tí mo kọ tí mo sì yà sí inú ìwé mi tí ó sì jọ wọ́n dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwòrán náà ni mo sì tún yà, màá sì tún máa kọ àwọn ọmọ kéékèèké ní bí wọ́n ṣe máa ń ya àwòrán bí i ọkọ̀, àwòrán ọkọ̀, àwòrán ẹran, àwòrán ènìyàn pẹ̀lú.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Àwọn nǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn ni wípé mo máa ń ka ìwé mi. Fún ìdí èyí, màá mú ìwé náà láti ibi tí ó ti bẹ̀rẹ̀, màá ká dé ibi tí ó parí sí. Gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ olùkọ́ ni, olùkọ́ ni n ní àǹfààní láti máa ka ìwé ní ojoojúmọ́ torí àwọn ọmọ tí ó fẹ́ kọ́ ní ẹ̀kọ́ kí wọ́n le bá a ní ipò ẹni tí ó ní ìmọ̀.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ dáadáa. Ní ìgbà tí mo wà ní kékeré, àwọn iṣẹ́ tí bàbá mi máa ń ní pé kí n bá àwọn ènìyàn ṣe, ó máa ń jẹ́ iṣẹ́ ọ̀fẹ́. Eléyìí tó ṣe wípé màá ṣe, mi ò sì ní gba owó kankan ní orí rẹ̀. Ẹ̀níyàn á kàn dúpe fún mi pé ó máa ṣe é nítorí wípé kíni, mi ò gba owó ní orí ẹ. Iru àwọn báyìí ni wọ́n ń pè ní iṣẹ́ ọ̀fẹ́, mo sì ti ṣe é rí lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Ṣé o fẹ́ràn lọ sí etíkun? Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ láti máa lọ sí etíkun nítorí wípé àwọn ẹ̀gbọ́n mi àti àwọn àbúrò mi náà máa ń lọ sí etíkun dáadáa a sì máa ń ṣe eré lápapọ̀ níbi ibẹ̀. Ọ̀rẹ́ mi kan wà tí ó ti ẹ́ nífẹ́ púpọ̀ láti máa lọ sí etíkun, emí náà sì fẹ́ràn kí n máa lọ sí etíkun.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjírìn? Àkókò mẹ́wàá. Ni ìgbà mìíràn, màá fi sí àkókò mẹ́rin. O kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Nítorí wípé kíni àsìkò yìí ni àdúrà máa ń gbà. Màá jí ní òru, màá sì bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà sí Ọlọ́run ọba, kí ó ṣe amọ̀na mi, kí ó ṣe àgbéga fún mi, kí ó sì tọ́ mi sí ọ̀nà. Àkókò yìí ni wọ́n ń jí. Á tun fúnmi ní àǹfààní làti kírun àárọ̀ tí mi ò ṣi ní jẹ́run.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Yíyan àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi, ó dá lórí agbára wọn, ìmọ̀ wọn àti òye wọn. Tí mo bá fẹ́ ṣe iṣẹ́, àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi gbọ́dọ̀ jẹ ẹni tó ní ìmọ̀ nípa iṣẹ́ tí a fẹ́ ṣe, tó ní sùúrù, tó sì ní ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí kò ṣe ẹni tí ó máa ń sá fún iṣẹ́ tó ń ṣe ìmẹ́lẹ́. Fún ìdí èyí, àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi àwọn ọ̀nà yìí ni mo fi máa ń ṣà wọ́n.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Ọ̀nà tí mo máa ń gbà pin owó ná pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, ó jẹ́ ni ígbà tí mo bá ṣe iṣẹ́ tí mo sì rí owó, tíru àwọn ọ̀rẹ́ mi bá fẹ́ jẹun tí èmi ń pa wọ́n, màá gbé wọn lọ sí ilé oúnjẹ tí ẹlòmíràn kò ní bù kà. Oníkálukú á sọ eléyìí tí ó bá fẹ́ jẹ nínú oúnjẹ tí a bá bá ní ibi bé, wọ́n á rà, màá sì san owó fún wọn ní àpò mi. Ilé yìí ni ọ̀nà tí mo máa ń gbà pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi.

Kí ni o máà ń ṣe ní àṣálẹ́? Ohun tí mo máa ń ṣe ní àṣálẹ́ ni wípé màá kọ́kọ́ lọ kírun. Lẹ́yìn ìgbà tí mo bá kírun tán, màá gbé ìwé mi, màá kà á kí n tó lọ sùn. Lẹ́yìn eléyìí, màá ti jẹun síwájú kí n tó kàwé. Màá sì mú omi tó pọ̀. Ní ìgbà tí mo bá fẹ́ lọ sùn ni màá gbé àgbo omi tí mo máa ń fi ń tọ́jú ara màá mú. Lẹ́yìn eléyìí, màá sùn sí orí ibùsùn mi pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́.

Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé oríṣiríṣi àwọn ojú òpó ayélujára ni ó wà. A ní fesibuuku, a ní Wasaapu, bẹ́ẹ̀ ni a ní Twita, àṣìtún ní ilé tí a lè pè ní aaaa Tikitooki Oríṣiríṣi yìí náà ni èmi náà wà ní ibi ibẹ̀, tí mo sì máa ń gba ibẹ̀ bá àwọn ènìyàn sọ̀rọ̀.

Àkókò wo ni ọ́fìsì rẹ sí? Àkókò tí mo máa ń dé ọ́fìsì mi ni aago mẹ́jọ, ó pé jù níyẹn. Tí ó bá sì wípé mo tètè dé bẹ̀, ó ní aago méje àbọ̀. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilé ìwé ni wọ́n á ti dé ilé ìwé tí wọ́n ó sì máa retí mi ní ilé ìwé, tó sì ṣe wípé àwọn òbí wọn ò ní fẹ́ kí n pẹ́ dé sí ilé ìwé. Fún ìdí yìí, mo máa tètè dé ọ́fìsì mi ní dédé ibi aago méje àbọ̀.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Bẹ́ẹ̀ni, àwọn ẹ̀mí ò fún ènìyàn ní ẹ̀jẹ̀ rí, nítorí wípé mi rí pé kì í sábà lọ sí ilé ìwòsàn fún fífúnni ní ẹ̀jẹ̀. Tí ó bá sí wípé mo rí ẹni tí mo fẹ́ fún ní ẹ̀jẹ̀ nítòsí mi, ó ti di dandan kí mi náà fún ìyẹn ní ẹ̀jẹ̀. Ṣùgbọ́n mi ò fún yan ní ẹ̀jẹ̀ rí torí pé mi ò ní àwọn tí ó fẹ́ gba ẹ̀jẹ̀ ní àyíká mi.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó nífẹ̀ẹ́ láti máa ṣe ètò ǹkan púpọ̀. Nítorí pé ǹkan tí ènìyàn bá ń ṣe tí kò ní ètò, ǹkan náà kò ì kí dára. Ṣùgbọ́n tó bá ní ètò, ǹkan yẹn á ṣe é ṣe, á rọrùn, tá tún dára. Ìdí nà yìí tí mo fi nífẹ̀ẹ́ láti máa ṣe ètò ǹkan.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún ìṣe rẹ? Oríṣìíríṣìí ìmọ̀ ni ó wà ní òde òní tí ó sì ní ìbáṣepọ̀ pẹ̀lú iṣẹ́ mi. Ni ara rẹ̀ ni bí wọ́n ṣe máa ń tẹ ẹ̀rọ kọ̀m̀pútà, ní ara rẹ̀ tán ni bí wọ́n ṣe máa ń lò ó, tí wọ́n sì máa ń fi pe oríṣìíríṣìí àwọn iṣẹ́ jáde. Fún ìdí èyí, ìmọ̀ kọ̀m̀pútà àti Internet ni nǹkan tí mo fẹ́ kọ́ kún ẹ̀kọ́ mi.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Wákàtí mẹ́run méjìlá ni mo máa ń fi ń ṣiṣẹ́, tí màá sì fi mẹ́jọ sùn, tí màá sì fi eléyìí tí ó kù, tí màá fi máa ṣe àdúrà ní òru. Fún ìdí èyí, wákàtí méjìlá ni mo máa ń fi ṣe iṣẹ́ lójoojúmọ́.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Lẹ́yìn ìgbà tí mo bá ti lo ẹ̀rọ ayárabíàṣá mi tí ó pẹ́ díẹ̀, màá wá ra ìmíì. Ní ìgbà mìíràn o le tó ẹ̀yìn ọdún kan, ní ìgbà mìíràn o le jẹ́ ẹ̀yìn ọdún méjì tí mo ti ra ẹ̀rọ kan. Ní ìgbà mìíràn sì nìyí, ó le jẹ́ ẹ̀yìn ọdún kẹ́ta ni màá tó tún ra ìmíì.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìpè fídíò dáadáa. Nítorí wípé àwọn ènìyàn tí wọ́n ń lo fóònù ní ìsinsìnyí, wọ́n ti rí àwọn oríṣiríṣi ẹ̀rọ ayélujára tí wọ́n lè lò pẹ̀lú fóònù wọn láti fi máa ṣe fídíò. Eléyìí náà ni èmi náà ní àǹfààní sí tí mo fi máa ń ṣe fídíò sí àwọn ènìyàn.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánì dáadáa pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti àwọn ẹbí mi. Mo máa ń ṣe eré ìdánì, àwọn àbúrò mi náà máa ń ṣe, bẹ́ẹ̀ ni àwọn ẹ̀gbọ́n mi náà máa ń ṣe, irú àwọn eré bẹ́ẹ̀ fún ìdí èyí emi naa máa ń ṣe eré ìdánì.

Ṣé o ti lọ sí Àgọ̀ rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sí Àgọ̀ rí dáadáa. Ní ìgbà tí mo wà ní ìlú tí a pè ní Ìlọrin ní agbègbè Kwara. Ní ibẹ̀ ni ẹ̀gbọ́n mi kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Mọúkáìlà, tí ó ti rán mi sí ọjà kan tí à ń pè ní ọjà Àgọ̀. Eléyìí ni ọjọ́ àkọ́kọ́ tí mo dé Àgọ̀ rí.

Ṣé o féràn ló èrọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo féràn láti máa lo èrọ ìgbésókè dáadáa, nítorí wípé àwọn ibo mìíràn ga púpọ̀ tí ó sì ṣe wípé tí ènìyàn bá ní kí ènìyàn fi ẹsẹ̀ gun òkè náà, a nènè ní ara. Ṣùgbọ́n pẹ̀lú ẹ̀rọ ìgbésókè kò ní sí wàhálà, pẹ̀lú iròrun ni ènìyàn ó fi gun irú àwọn òkè bẹ́ẹ̀.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn elé yè ti mo fẹ́ràn nínú ice cream, ó jẹ́ adùn tútù tó tútù yen àti dídùn tí ohun tí wọ́n fi ice cream ṣe tí ó dùn. Eléèti bá wá dàbí ọsàn, òun ni mo nífẹ̀ẹ́ sí jù, tó rùn, tó dùn bí omi ọsàn ni mo nífẹ̀ẹ́ sí jù.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn púpọ̀ jù. Àjàjà bíi àlọ́ Ìjàpá, àlọ́ Erìn, àlọ́ Ẹ̀fọn, àlọ́ Kìnìún ni inú igbó. Tí àwọn ènìyàn bá sì ń pa irú àwọn àlọ́ báyìí tó súnmọ́ tí Ìjàpá, ẹ̀rín a máa pa ènìyàn púpọ̀ nítorí pé Ìjàpá olọ́gbọ́n ẹ̀wé ó kun fún ìmọ̀

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtagbangba? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìtagbangba nítorí wípé mi ò kí ì ṣe ẹni tí ó máa ń kórìíra ènìyàn tàbí tí ó máa ń tijú. Fún ìdí èyí, iṣẹ́ tó bá gba ìtagbangba máa ṣe é. Ilé tí ó bá sì gba inú ilé náà ṣíṣe ni ní ọ̀dọ̀ mi. A gẹ́gẹ́ bí olùkọ́ni o gbọ́dọ̀ le kọ́ ọmọ ní inú ilé, bẹ́ẹ̀ni o gbọ́dọ̀ le kọ́ ọmọ ní ìtagbangba. Fún ìdí èyí, mo fẹ́ràn iṣẹ́ ìtagbangba dáadáa.

Irú fóònù alágbèká wo ni ó ń lò? Fóònù alágbèká tí mò ń lò jẹ́ fóònù ọ́ppo eléèyí tí wọ́n se ní ilẹ̀ China. Ní ilẹ̀ àwọn òyìnbó, fun idí eyí, fóònù náà dára púpọ̀ tí ó sì ní ìwúlò fún mi.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Mo máa ń ro orí mi púpọ̀. Mo jẹ́ ẹnìkan tí ó sì máa ń ka ìwé púpọ̀. Látara àwọn ìwé tí mò ń ka, ó máa ń fún mi ní àǹfààní àti ìrọrí fún èrò tuntun. Ni ìgbà mìíràn sì nìyí, látara ìṣeṣí àwọn ọmọnìyàn ni ọgbọ́n àti òye àti mú ìrọ̀rí wá ni ó máa ń gbà. Ni ọ̀nà mìíràn sì nìyí, ó lè jẹ́ níbi nǹkan tí ènìyàn ń sọ fún mi ni màá fi ṣe ìrànlọ́wọ́ èrò tuntun láti wá.

Ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò ímélì rẹ? Ìgbà mẹ́ta ní ojúmọ́ ni mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi. Nítorí wípé àwọn ènìyàn wọ́n le fi àtẹ̀ránsẹ́ sí mi ní orí ímélì. Mi ò sì ní ímélì kan, mo ní tó mẹ́rin tí mò ń lò. Fún ìdí èyí, mo máa ń yẹ gbogbo wọn wò ní ìgbà mẹ́ta lójúmọ́.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o lò? Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo lọ, ó ni bí kí ọ̀gá mìíràn mi ní iṣẹ́ pé kí n bá wọn lọ sí ọ̀dọ̀ ìkejì ọ̀run tàbí kí n sọ pé ọ̀rẹ́ wọn tí ń ṣe obìnrin. Eléyìí máa ń yára kíákíá ni màá gbé ọrọ̀ alùpùpù ni màá lọ bẹ̀.

Báwo ni o ṣe máa ń ṣè etò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Báwo ni o ṣe máa ń ṣè etò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Lẹ́yìn eléyìí tí wọ́n bá ti mọ irú ìṣòro tí ó ń dojú kọ wọ́n, ni à wa gba'ra wá níyànjú àwọn ọ̀nà tí a fi lè tán ìṣòro náà. Eléyìí tí a kọ̀ kalẹ̀ tí a sì máa ṣe ìwádìí ní orí rẹ̀. Lẹ́yìn ìwádìí yìí ni a bẹ̀rẹ̀ sí ní tán ìṣòro náà pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi.